Bẹ́ẹ̀ ni, mo ma ń jẹun nínú ọkọ̀ mi. Ìgbà míràn tí mo bá lọ sí ìgboro, mo lè ra oúnjẹ lẹ́gbàá ọ̀nà. Oúnjẹ yìí mo lè jẹ nínú ọkọ̀ mi torí mi ò kí n fẹ́ ní sùúrù láti dé ilé kí n tó jẹun.

Ní ìgbà wo ni o yẹ kí o lọ sí ilé oúnjẹ? Ìgbàkígbà tí mo bá ti rí pé ebi bá ń pa mí ni màá lọ sí ilé olóúnjẹ, ṣùgbọ́n nígbà míràn mo máa ń lọ ilé oúnjẹ kí ebi tó pa mí nítorí mo lè ra oúnjẹ náà dání fún ìgbà tí ebi a máa pa mí.

Ṣé o fẹ́ràn wa ní òògùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wa ní òògùn. Nígbà gbogbo mo fẹ́ràn wa ní òògùn. Kò ju bẹ́ẹ̀ lọ.

Báwo ni o ṣe má ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Mo má ń bá wọn ṣiṣẹ́ ní ọ̀nà tí ó tọ̀nà tí ilé-iṣẹ́ ti pèsẹ sílẹ̀ fún wa nípa bí bére ohun tí kò bá yé mi àti dídá hun ìbéèrè tí wọ́n bá bi mí.